Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Àwọn ìmọ̀ tuntun jẹ́ àwọn ìmọ̀ ìgbàlódé tàbí àwọn ìmọ̀ ayé òde òní tí a lè kọ́ láti fi mú kí iṣẹ́ wa kí ó rọrùn àbí láti lẹ mú kí àwọn iṣẹ́ wa kí ó ní ìlọsíwájú ní gbogbo ọ̀nà. Oríṣìíríṣìí ẹ̀kọ́ ìgbàlódé ló sì wà tí a lè kọ́ láti fi mú kí iṣẹ́ wa kí ó rọrùn. A lè kọ́ àwọn ẹ̀rọ ti àwọn ayára bí àṣá tí àwọn òyìnbó ń pè ní kọ̀m̀pútà. A lè kọ́ àwọn ẹ̀kọ́ yìí ní ọ̀nà tí ó yẹ, tí ó sì tọ́, tí ó sì lè jẹ́ kí àwọn iṣẹ́ wa kí ó ní ìlọsíwájú kí ó sì máa lọ dédé. Àwọn ẹ̀kọ́ yìí ṣe pàtàkì ní ayé òde òní nítorí wípé ó dára lọ́pọ̀lọpọ̀ láti ní ẹ̀kọ́ àti ìmọ̀ nípa ẹ̀rọ ayára bí àṣá àti ẹ̀rọ ayélujára láti lẹ mú kí iṣẹ́ wa rọrùn, kí iṣẹ́ wa kó sì lọ pẹ̀lú àlàáfíà bó ti yẹ kí ó ṣe lọ. Nítorí ìdí èyí, àwọn ẹ̀kọ́ tuntun yìí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa kọ́ wọn.